Àwọn nǹkan tó wà ní àpò ọwọ́ mi ni owó, mo fi owó síbẹ̀, mo fi góòlù náà síbẹ̀, àwọn òrùka ọwọ́ mi, àwọn ẹ̀ṣọ́ tí mo máa ń lò sára tí mo bá ń fẹ́ ṣara rede, òun ló wà níbẹ̀. Mo sì gbé ìdérí mi náà síbẹ̀. Èyí tí àwọn obìnrin máa ń gbé sí orí.

Èmi ò láìsàn, èmi ò láìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Èmi máa ń jẹ oríṣìíríṣìí oúnjẹ. Mo ń jẹ ìrẹsì, mò ń jẹ àmàlà, mò ń jẹ ẹ̀bà láfún, iyán, gbogbo ẹni mò ń jẹ, ìkọ́kọrẹ́, séyìtí èmi ò kín jẹ o.

Mo ní káàdì iṣẹ́, èyí tí mo máa ń pín fún àwọn èèyàn, èyí tí yóò sọ nǹkan tí iṣẹ́ mi ń ṣe. Mo ní gbogbo e patapata ni mo máa ń pín fún àwọn èèyàn, ko í ṣi èyí tí mo máa ń pín fún àwọn èèyàn yìí tí mo bá ń rí. So gbogbo ibi tí iṣẹ́ mi wà yóò sọ̀be fún wọn.

Èmi ò kí n láàlà burúkú o. Àlá dáadáa lèmi máa ń lá ǹtemi. Mi ò tìẹ̀ kí n láàlà gan an. Ó tiẹ̀ ti pẹ́ tí mo ti láàlà. À, èmi ò n láàlà burúkú bí i, ẹ́, à n sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ o. Mi ò láàlà pé éégún kan n lémi o. Mi ò n tiẹ̀ n láàlà. Ba láàlà.

A, èmi láì kí aṣọ tó máa ń, tó máa ń bu ara látòkèdè salẹ̀. Àwọn òyìnbó má ń pè ní bùbù gaùn. Mo láì kí ó ma ń, ó ma ń jẹ́ kí èèyàn dàbí àwọn, àwọn obìnrin tó lówó lọ́wọ́.

Èmi ò kì í sábà ra oúnjẹ ní òpópónà o. Èmi máa ń dáná oúnjẹ tèmi nílé. Ọjọ́ tó bá rẹ́ mi, tókú díẹ̀ katọ́, èmi máa ra oúnjẹ ní òpópónà. Mo lè ra oúnjẹ níbi Item seven, oríṣìíríṣìí téèdì ìrẹsì àti gbogbo ẹ̀ bẹ̀ yin máa ràá, wọ́n máa gbé wá fún mi nílé.

A! Èmi ní etí púpọ̀ tí mo ti lu o. Mo ti lu òkè etí, mo ti lu ìsàlẹ̀ etí, mo ti lu inú etí. Oríṣìíríṣìí etí lílù lẹ́mi ní o. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan. Mo nífẹ̀ẹ́ kí n lu etí mi. A! Hmm, mo ti lu etí mi o.

Mo ma ń gbá àwọn éméélì àìwúlò Iyẹn, lọ lóyinbò ń pè ní spam messages. Mo ma ń gbá wọn lọ́pọ̀lọ́pọ̀ láti ara àwọn e ilé iṣẹ́ bí i Jobberman oríṣiríṣi nǹkan ǹnkan bẹ́ẹ̀yin. Ẹ̀mi ò kì í fọwọ́ kàn án, má jẹ́ pé wa fọwọ́ kàn án àkáǹtì mi.

A! Èmi ò nṣé àwọn òṣìṣẹ́ mi bàṣubàṣu. Èmi máa ń fi ọwọ́ ti wọ́n fún wọn torí pé èèyàn bí i ẹni ẹlẹ́ran ara nà wọ́n ná. Èmi ò ṣe wọ́n bàṣubàṣu. Iṣẹ́ tó yẹ kó ṣe tí wọ́n bá ti sọ fún mi, ó tán. Kò sí pé a ń jà, à sì mi sì ń bú wọn.

Ẹmi maa ń sùn ní o mi niíparo fún yin oo Ẹmi máa ń sùn tójo bá rọ̀, mà á ká sori bẹedi, orí ibùsùn mi ń ká síbẹ̀, yín sì máa wo fíìmù. Ẹ̀mi máa ń sùn ni o, bí i kílì ẹ tun ma ń ṣe, kílì ẹyan tun ma ń ṣe tí òjò bá rọ̀. Ti bádẹ́ṣì wà níta, mà á sápamọ́ síbi kan, bádẹ́ṣì délé yín wẹ̀ kí ń mú omi, yín sì mú tí ì gbóná.

Ah, ní àdúgbò wa, nǹkan kan wà tí àwọn olóyìnbó ma ń pè ní erosion. Òhun ni ó máa ń wà tí òjò púpọ̀ bá ti rọ̀. A, àgbàlá òjò, èyí tó ṣe gọ́tà, oko ma ń wà ní àárín ilé. So, tí a bá wò ó, àgbàlá òjò ń sábà sí l'àdúgbò tèmi. Àgbàrá òjò o ṣi l'àdúgbò tèmi, ṣùgbọ́n tí àgbàlá òjò ti wà ní àárín àwọn ilé tí ó, tí ó ní fi sí àgbàrá òjò.

Aà irú ìbéèrè wò nu. Eti témi dára, eti tèmi máa ń gbọ́ràn, eti tèmi sì ó sì ó sì fẹ̀, ó fẹ̀ ó dɛ ṣe ẹlẹ́tẹ́ pé àwọn ọkùnrin mí gan tan bá rí mi wọn a ní à eti rẹ, mo nífẹ̀ẹ́ eti rẹ gan, ó lẹ̀, ó sì rẹwà púpọ̀.

À, èmi láì kí òun. Mo fẹ́ràn, hhn, mo fẹ́ràn mọ́tíǹà tútù o, mo sì má ń mu omi náà, mo sì má ń mu omi dáadáa torí èyan ò ṣe, èyan ò le ṣe láì máa mu omi lójúmọ́. So, kí n sọ pé omi ni mo fẹ́ràn jù.

Aaa mo fẹ́ràn oúnjẹ tó láta o. Àwọn ọbẹ̀ yẹn, àwọn ẹ̀fọ́ tó láta tó ti yé mọ́ bọ̀koto, aá o máa ń dùn. Gbogbo àwọn ọbẹ̀ yẹn mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn oúnjẹ tó bá láta o. Mi ò kí ń jẹ oúnjẹ tí kò bá láta.

Aaa mo fẹ́ràn jíjó. Kí n ma jó ijó fújì, ijó àpàlà, ijó disco, gbogbo ẹ̀ ni mo fẹ́ràn. Oníjó ni mí. Kódà nínú ilé tiwa, ijó, ijólabí lọ má ń pè mí. E mo fẹ́ràn ijó jú.

Nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bí ohun ìgbádùn mi ni kí n mọ kàwé, kí n máa sọ̀rọ̀ láàárín àwọn ọ̀rẹ́, kí n sì sọ̀rọ̀ láàárín àwọn àwùjọ. Mo tún fẹ́ràn orun púpọ̀, à ìgbádùn lórun tàbí kí n jókòó ti Netflix látàárọ̀ dí alẹ́ tí ìbá ni iṣẹ́ tí n ṣe tí mo máa ṣe, irúu àsìkò kérésì yi, à ìgbádùn ni ò, kí n sì mọ́ jáde kí n máa wo oríṣiríṣi ohun tó ń lọ ládùúgbò.

A, mo fẹ́ràn orí àtẹ̀gùn, àtẹ̀gùn bí i tí bó àtẹ̀gùn wọlé ń sọ, ṣátẹ̀gùn mọ́tò ẹ́ àbí àtẹ̀gùn pílénì, èdè bàálù tó máa ń fò lókè. Èmi ò tí wọ àtẹ̀gùn bàálù tó máa ń fò lókè o, bọ̀ tí mo nífẹ̀ẹ́ rẹ̀ kò sá tẹ̀gùn èyí tí mo nífẹ̀ẹ́. Tí èyí tó ń rìn lórí ilẹ̀ lẹ́mi ti wọ̀ rí o, tí ń ṣe mọ́tò ẹmí o, mi ò mọ̀. Ìbọ̀ tọ́lúwa bá pèsè ṣá lágbarà eléèdúà, n wọ èyí tó ń fò lókè.

Èèyàn máa ń ní ìwà ìrẹ̀lẹ̀ tí èèyàn bá fẹ́ bá oníbàárà sọ̀rọ̀. Torí oníbàárà oríṣìíríṣìí ló wà, ẹ̀ mọ́ èyí tí ó máa dúró, ẹ̀ mọ̀ èyí tó máa reyàn lọ́wọ́. So, ọ̀rọ̀ tútù bí àdàbà ni mo máa ń fi bá àwọn oníbàárà sọ̀rọ̀. Bí n bá oníbàárà sọ̀rọ̀ bí ó bá dà, wá kọjá lẹ́gbẹ́ mi wá sì ra nǹkan lọ́dọ̀ ẹni tó ń ta irú ọjà mi. So, èmi ó ń ṣe ẹnu bí le bi le bi le o. Èmi máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tútù ni. Wá sì bá mi ra ọjà tó pọ̀.

A, èmi ń bá ti jókòó sọkọ báyìí, máa sí fèrèsé ni. Ẹ̀mi olè wà jẹ́ kó rú wa mu mi nu ọkọ̀. Àgàgà àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yẹn. Máa, a, má sì fèrèsé ni o. Nígbà mí ìṣìniyí ohun tuntun ohun tó wà nínú mọ́tò tón pè ní AC, ohun amúnútutù yẹn mo tú, mo fẹ́ràn láti ṣí. But àsìkò yìí tó jásíkò ọyẹ́ má sì, mo máa ń sí ọkọ̀ fèrèsé. Atẹ́gùn, atẹ́gùn gidi a lè wọlé sí mi lára.

À, yàrá ìyá tó bími lọ́mọ̀ ni mo fẹ́ràn jù nínú ilé mi o. Yàrá ọ̀hun nà ni mo wà n sin tí mo fẹ́ sórí ibùsùn wọn, óhun ni mo láìkí o, ohun n mo fẹ́ràn jù. Mo máa ń jókòó sí yàrá mi náà o, but àbúrò mi obìnrin, ìwà rẹ̀ bí ìwà, ìwà tí ò dá ló ní, só tó bá ti lé mi kúrò n yàrá wa, alẹ́ máa dárí sí yàrá tiwa, ọ̀sán àárọ̀ báyìí máa wà ní yàrá ìyá tó bí mi lọ́mọ̀

A, iṣẹ́ tí mo yàn láàyò ni kí n máa pe kọ́sítọ́mà, kí n máa pa àwọn oníbàárà mi, kí n máa pe wọ́n, kí n, kí n kọ́ṣẹ́ ibi tó wà tí a fi gbé ọ̀jà wá bá wọn. Àwọn oníbàárà mi ò ń ṣiṣẹ́ púpọ̀, wọ́n wá sí, wọ́n wá sí ṣọ́ọ̀bù mí. Àwọn oníbàárà mi, so, láàárọ̀ tí mo bá ti pe àwọn oníbàárà mi, ó tún dalẹ́, ó tún dojọ́ kejì, kí n tó tún ṣiṣẹ́. Iṣẹ́ mi ni kí n máa bá oníbàárà sọ̀rọ̀, so mo máa ń lásìkò tí ń fi jayé. Irú ení bá e ṣí, mo ti fẹ́ lọ Shoprite kí n lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgboro ayé, nítorí wípé mi ò ní nǹkan tí mò ń ṣe. Àwọn ẹlẹ́yìnbò ń pè é ní work from home. So mo ní àsìkò púpọ̀ láti lò fúnra mi, àsìkò tí ń fi dáná, àsìkò tí ń fi tún ilé ṣe, àsìkò tí ń fi jókòó wo Netflix, gbogbo ẹ ni mo ní.

Àwọn olóyìnbo máa ń pe owó iṣẹ́ wọn maa n pé ní funds. Àti gbogbo ìgbà tí báyìí ni mo ṣe gbé owó iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní kó jọ. Ìgbà kan ní ọdún tó kọjá mo ṣíṣe teacher. Ibẹ̀ ni mo ti rọ owó kó jọ láti fi ṣe òwò. Àti ìgbà yen ti mo ti rọra ṣe owó mi níwọ̀nba tí ń ṣe dúró à mí lọ. Torí n bá ṣe jú ranà mí lọ, ẹbí ó pa, ṣegèsegè. Torí mo ti fi ṣe teacher lẹ́ẹ̀.

Agogo mẹ́ta àárọ̀ kùtùkùtù ni mo máa ń jí. Bí m bá ti jí, ń jókòó, ń kọ́kọ́ mu omi náà, ń lọ sí kísínì, ń lọ kọ́kọ́ mu omi náà. Bí m bá ti wá mu omi, màá wá kúnlẹ̀ sí eléèdúà, màá gbàdúrà sí Ọlọ́run. Six mo tún ti, mo sì ṣe tán. From agogo mẹ́ta sá agogo mẹ́fà àárọ̀, mo ti gbàdúrà tán. Màá tún wọ kíṣínì lọ, màá tún dáná, màá tún pàwọn oníbàárà mi bí mo se máa ń se nu.

À, data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ ọ́. Nígbà mi mo máa ń lo bí 16 gig, 16 gig. À, ẹ, owó tí mo ń ná lórí data ó pọ̀ ọ́. MTN ti fẹ́ sọ̀yàn dí ko lo bó ọ́n. Hmm, but Ọlọ́run ń pèsè ṣá, àbí? Ẹ̀mi náà mú kú ṣọ tẹ́lẹ̀ pé iṣẹ́ ló gùn ṣe. Hmm, bá tí mo bá ti le mọ iṣẹ́ ṣe tó ń rọ owó gbà dáadáa. Ìgbádùn náà ni yooku torí kò sí kí èmi máa rí data lò. Tí n bàá, tí bàá lo data rárá, à, bí ení pé mi ṣiṣẹ́ kankan ni hmm, ibẹ̀ ni yín ti pa àwọn customer, ibẹ̀ ni yín ti wo gbogbo àwọn, gbogbo àwọn TikTok, Instagram gbogbo e bẹ́ẹ̀.

Etí Kun. Ṣé mo fẹ́ràn láti lọ sí Etí Kun? À, ẹ, ẹ̀, ṣé nǹkan tí ẹ fẹ́ sọ ni pé ṣe mo fẹ́ràn láti lọ sí Etí Òkun? Bó jẹ́ Etí Òkun ni, n lọ Etí Òkun rí o. Etí Òkun wà ní Lagos. Nǹ sì sì ní Lagos. Nǹ sì sí Lẹ́ko Ìbàdàn ni èmi wà. Ìbàdàn ni mo wà o. Àti ìgbà tí wọ́n ti bí mi, Ìbàdàn ni mo wà. Nǹ sì jáde lọ sí Èkó rí. Kò sí ǹkan tí mò ń wá. Àwọn oníbàárà mi, Ìbàdàn ló wà. Ìbàdàn ni mo ti ṣẹ ilé ìwé. Ìbàdàn mo ti jáde. Ìbàdàn náà mo ti ṣiṣẹ́. So, but mó máa níìfẹ̀ láti lọ o. Mó máa ra àwọn oríṣìíríṣìí àwòrán nípa Etí Òkun. À, èmi máa fẹ́ràn láti lọ, but máa fẹ́ràn láti lọ pẹ̀lú ẹni tí ọkàn mi ń yàn. Nǹ sì ti ni báyìí. Olúwa bá fẹ́ ni.

Àwọn olóyìnbo máà ń pè ní interview. Mo máà ń ṣe interview pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ mi. Yin fẹ́ ẹni tí ó mọṣẹ́, yin lè bá ẹni tí ó mọṣẹ́ bá ṣiṣẹ́, yin sì lè bá ẹni tí ó mọ ọ̀rọ̀ sọ ṣiṣẹ́.

A mo ma ba àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀rọ ìgbésókè. A oríṣiríṣi àwọn ènìyàn tí mo máa a gágà wọn lá, awọn, àwọn oníbàárà mi mo máa ń bá wọn ṣé, mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa. Mo máa ń bá ìyá mi sọ̀rọ̀ nígbà tí mo bá ṣińlẹ̀. Màa bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, àwọn ọ̀rẹ́ mi mẹ́ta ni wọ́n ti pè mí lórí ẹ̀rọ ìgbésókè yìí. Mo ti bá wọn sọ̀rọ̀, mo ti rerin oríṣiríṣi.

A nígba ẹ̀ we mi fẹ́ràn bí ìyá mi ṣe máa ń mójútó mi, tó sì máa ń jẹ́ kí n wà ní ìmọ́tótó. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ torí bí mo bá dàgbà bí mo bá sì bẹ̀rẹ̀ síi máa bí ọmọ, irú ìtọ́ni sọ́nà náà ni màá fún àwọn ọmọ temi.

Oríṣìíríṣìí ni mo máa ń gbọ́ tí m bá wà nú ọkọ̀, àwọn ọkọ̀ èrò torí èmi ò tí ì ní mọ́tò tèmi o So àwọn bí ọkọ ṣe na ìyàwó, bí ìyàwó náà ṣe ń yànlẹ̀, bí àwọn ọmọ bí ìyàwó ṣe gbọ́mọ àlè wá bọ́ ọkọ̀ oríṣìíríṣìí, bí ìyà ọkọ ṣe ń ní ẹwọ̀n oríṣìíríṣìí, bí àwọn, àwọn ìròyìn kan tun wà wà, àwọn ogbenután tí mo ti máa ń gbọ́ nínú ọkọ̀. Wọ́n á máa sọ pé ẹnìkan pa ọmọ, ó pọ ọmọ mẹ́fa, àwọn oríṣìíríṣìí sha gbéborun tí mo máa ń ṣe nínú ọkọ̀ ẹ, hhm, oun lo n lọ yìí.

À, ètò mi fún ìparí ọ̀sẹ̀, èmi fẹ́ jayé ní ò, ká tó tún wọnú ọdún tuntun torí iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́ ni Olúwarẹ̀ ti ń ṣe láti January títí lásìkò yìí. So, àsìkò gbádùn leléyìí fèè mi ò December taa wá, kí ẹ ra jòkó kí n máa wo fíìmù kí n máa gbádùn kí n máa jẹun.

À, mo ní glass ọ̀orun mi. Ìkàn wa tàwọn ọ̀de òyìnbó, àwọn olóyìnbo ń pè ní photochromic. Ìyẹn torí kí n tó, kí n tó ní ìyẹn lọ́wọ́, bí mo bá wọnú orun, gbogbo orí ló máa máa fọ́ mi, ya ayò, ya ayò, ojú ló máa máa ro mí. So dókítà ó, ó kìlọ̀ fún mi, wọ́n ni kí n má má wọnú orùn láì má lo gílàsì ọ̀run. So, mo ní, bá ti wọnú orùn, òun ni mo máa ń gbé sójú.

Mo ma n bẹ̀rẹ̀ ọ̀na lọ́wọ́ àwọn ènìyàn o, bí n bá lọ síbi tí mo ò mọ̀, tí n sì dé bẹ̀rẹ̀, mo ma n bẹ̀rẹ̀ ọ̀nà kí n ma ṣìnà. Ẹni bá bẹ̀rẹ̀ ọ̀nà, òn ṣìná. Bí n bá bẹ̀rẹ̀ lowo ọ̀nà lọ́wọ́ ẹlẹ́kìnní tí n fi túmọ̀ bóyá ènìyen o parọ́ fún mi, n tun bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì, tí ti titi n fi dé bi tí mò ń lọ, tí n fi ni ṣìná.

A! Má máa ń pawó pamọ́, bí mo bá pawó pamọ́ àwọn àbúrò mi yóò mú owó mi wọ́n sì jí, wọ́n á fi lọ ra wẹ́wẹ́. A! Èmi máa ń pawó pamọ́, tí mo bá pawó pamọ́ kò sí bí ẹ̀ n ṣe máa lákójọ. Gbogbo owo tí ẹ̀yan bá rí ẹ̀yan máa rò pé oníná ni, ẹ̀ n ò sì ní mọ̀. Bí ẹ̀yan bá sì fẹ́ owó òun, ọ̀wà níní, ẹ̀ a máa tọro bára lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀yan o wò yẹ kó tọrọ bára lọ́wọ́. Má pawó pamọ́.

A, mo fẹ́ràn ìpàdé lórí fóònù, ìpàdé tí àwọn mọmọmi ò ní yọ́ǹ bẹ̀, èyí tí àwọn olóyinbo ń pè ní fídíò, e, voice call, èyí tí, e, àwọn momọ mi sì máa yọ̀ǹ bẹ̀. Gbogbo ẹ ni mó paápàá ta tó ń pè é ní tí àwọn olóyinbo ń pè ní fídíò call, èmi mó like gbogbo ẹ̀, mó nífẹ̀ẹ́ gbogbo ẹ̀ dákú. Àì mó, bí i, ó, mó, mó, mó, mó nífẹ̀ẹ́ rẹ̀ ju ká máa ríra lọ, ká ṣe ìpàdé, ẹ́, lọ́ju ayé lọ. Nítorí mii kú ní kùro n le mi àti orí fóònù láati máa ṣe ìpàdé, so mó nífẹ̀ẹ́ rẹ̀ gan.

Ahah ehh oríṣiríṣi, è mi ò kí ń fín tùràrí oo. Lóòótọ́ ni mo gbọ́ ń pa turarí. Wọ́n máa ń sọ pé turarí máa lé àlùjànnú nínú ilé bí èyàn bá ń fín turarí. Ṣùgbọ́n èmi ò ń fi turarí. Ọmọ Ọlọ́run ni èmi jẹ́, Jésù Krístì ni mo dẹ́ n tẹ́lẹ̀. A fi ìtura rí nílé wa o.

Mi ò mọ̀ bí a ti ń péja wa, apéja nìkan ló mọ bó ṣe ń péja o. Èmi ò n ṣe apéja, iṣẹ́ mi yàtọ̀. Àwọn apéja nìkan ló mọ bọ́n ti ń péja. Mi i sì kọ́ rí, mi i sì dé bí ìṣo àwọn apéja rí. Lòótọ́, iṣẹ́ kan t'àwọn kan yàn láàyò ni o ko n. Kò n ṣe pé iṣẹ́ búburú ni o, but mi i mọ b'ón ṣe ń péja.

A! Mo máa ń tọ́jú èékánná mi dáadáa. Èmi ò ń dá èékánná sí, mi e fi èékánná mi sílẹ̀ kó gùn ṣọọbọṣọọbọ. Mo máa ń fi nǹkan táwọn òyìnbó ń pè ní nail filer fi ṣe èékánná tèmi. Yiò mọ tónítóní. Màá fọṣẹ fọ. Lẹ́yìn náà ni màá fi ohun táa fi ń gé nǹkan tí òyìnbó ń pè ní blade mi fi ge, tí gbogbo rẹ̀ ó fi lọlẹ̀, tí gbogbo rẹ̀ ó fi mọ́ tónítóní.

Bẹ́ẹ̀ni, mo máa ń fa àwọn fáìlì mi lórí cloud. Ìyẹn ni, Ìyẹn ni ohun tó tọ́ láti ṣe tí fáìlì mi ò fi ní sọnù. Torí bí mo bá fi àwọn fáìlì mi sí orí fóònù, fóònù lè sọnù. Àmọ́ bí mo bá fi fáìlì sórí cloud, fáìlì mi ò ní lè sọnù. Ní sì bí fóònù mi gán báa sọnù, n si lè rí padà lórí cloud.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ o, èmi ò sábà fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ torí gbogbo orun tó bá ràn ó ma maa jẹ́ kó rí èyàn lé koko, but ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ o máa mú ara èyàn balẹ̀, gbogbo ara ló má a tu.

Ah! Ẹyan gbọ́dọ̀ níwà tútù bí eyan bá fẹ́ ṣòwò, bí eyan bá sì fẹ́ jèrè. Ọ̀tọ̀ ni kí ọyọ ṣòwò, ọ̀tọ̀ ni kí ọyọ jèrè. Àdúrà wa nipé ká ṣòwò, ká jèrè. Ẹni bá níwà burúkú kò lè ṣòwò kó jèrè. Bo ẹni bá níwà tó da yóò ṣòwò yóò sì jèrè.

Aah! Kò sẹ́ni tí orí ò kì í fọ́. Bó bá ti ṣe iṣẹ́ jù tàbí kò ṣe wàhálà, àṣekú dorúgbó orí yóò fọ́. Bí èèyàn bá ti fẹ́ ṣaìsàn ngbà mí, orí fífọ́ a máa, a máa ṣẹlẹ̀, a máa w'ayé. Orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bí Mao bá sì fẹ́ rì nkan oṣù mi orí máa ń fọ́ mi na.

Ahhh! Àwọn nǹkan tí mo fẹ́ràn jùlọ le ń bèèrè lọ́wọ́ mi. Yóò, mo fẹ́ràn kí má ya àwòrán, kí eeyan yá mi, kí n ya ara mi. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ jù torí ó máa ń fihàn bí mo ṣe rẹwà tó sí.

A, mo ti ṣe ṣẹ́ ọ̀fẹ́ rí, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ilé Olúwa, mo ti rán, mo ti tọ́jú arúgbó rí, mo sì ti tọ́jú ọmọ kékeré rí. Gbogbo àwọn iṣẹ́ yìí pátápátá ni mo ṣe. Mo ti tún ìjọ Olúwa ṣe, mo ti, mo ti gbálẹ̀ o ní ilé Olúwa, mo ti fọ gbogbo ilẹ̀ ní ilé Olúwa, gbogbo ẹ ni mo ti ṣe láì gbàá kọ́bọ̀.

A! Mo máa ń pa fáìlì mi pamọ́ nítorí pé tí mi bá pa fáìlì mi pamọ́, báwo ní n ṣe rí àwọn dọ́kúmẹ́ǹtì tí ń lò lọ́jọ́ iwájú. Gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì tí mo lò ní ilé ìwé, èyí tí ó fi jẹ́ n ri iṣẹ́ lọ́jọ́ iwájú, èyí tí ó jẹ́ káwọn èèyàn ó mọ̀ mi gẹ́gẹ́ bí ẹni tó ti kàwé rí.

Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí mo ra fóònù yìí, bátìrì rẹ̀ máa ń pẹ́, ó lè lo wákàtí mẹ́wàá láì má kù. Àti ìgbà tí mo ti wá ń tẹ̀ ẹ́ fún bí oṣù márùn ún sẹ́yìn, ó ti bẹ̀rẹ̀ sí ní dáwù ṣẹ́, bó ti bẹ̀rẹ̀ sí ní daṣẹ́ níyen o. O máa n lo wákàtí mẹ́ta nísìnyí kó tó tún daṣẹ́ lẹ̀.

Mi ò, èmi ò kín sábà wọ fìlà o torí èmi like ke mi má a ṣírun tèmi sílẹ̀. Nígbà mi mo ma ń wọ fìlà, bí aṣọ tí mo bá wọ tó bá jẹ́ kí, tó bá jẹ́ pé tí mo má wọ fìlà yóò gbẹ́ yọ dáadáa gbà ẹ̀lẹ́rìí mi tí n má wọ fìlà.

Ní Nàìjíríà ti àwa yìí, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ibi tí mo ti, tí mo ti, ibi tí mo ti ṣiṣẹ́ lọ́dún tó kọjá, Abẹ́òkúta ni, kò dẹ̀ n ṣe ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ni mo ti lo ọdún kan gbá kọ́. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì ni mo ti dé ìlú Èkìtì rí, mo sì ti dé ìlú Ọ̀ṣun ri. Mi ì dé ìlú Èkó rí o. Báwo èèyàn ṣe sọ pé Èkó dùn tò, mi ì dé bẹ́ẹ̀ rí.

Èmi ò ní fẹ́ kí n máa lò iròrí rárá. Èmi, mo, ó pẹ́ mi jù kí n má lò iròrí lọ ju kí n lò iròrí. Èmi ò ń lò iròrí rárá. Aà, mi ò ń lò iròrí, ó máa ń mọ́run dùn mi. Ìrọ̀rí tí n bá lòròrí o máa ń mọ́run dùn mi.

Oríṣìíríṣìí ètò tẹlifísàn mo máa ń wò. Mo máa ń wo paba Ajasco, àwọn Tiwale Adenuga Conduction, mo máa ń wo Super Story láyé ìgbà yẹn. Oríṣìíríṣìí, risii oriṣiriṣi àti DSTV àti GOTV gbogbo ẹ ni mo máa ń wò. Bọ̀ ó lọ́jọ́ tí mo máa ń wò wọ́n torí mi kin ráyè.

Èmi o sábà máa ń lọ síbi orin torí owó lè, owó lè yan máa ń san bí èèyàn bá lọ sí ibi orin, ẹ sọ wò fún olórin. Ibi tí mo bá lọ, ọjọ́ tí ṣe díẹ̀ tí mo lọ sí ibi olórin, àwọn olórin tí mo máa ń pàdé ni tí bá lọ sí patí.

Gbogbo àkókò ni mo fẹ́ràn. Mo fẹ́ràn àkókò èyí tí ó bọ́ sí àárọ̀, èyí tí ó bọ́ ṣọsan, boya o bọ́ s'álẹ́ naá. But alẹ́ ni mo fẹ́ràn jù. Alẹ́ nígbà tí gbogbo èèyàn bá ti sùn, nígbà tó bá ku emi nìkan kí n dá ronú.

Mo máa ń mu omi abọ́ kan, abọ́ kékeré. Kọ́ọ̀pù mo máa ń mu omi kọ́ọ̀pù náà. Ń bá ti jí láàárọ̀ mo ti sọ́ tẹ́lẹ̀ pé ń bá ti jí láàárọ̀. Hín kókó jókòó hín kókó mú omi kọ́ọ̀pù kan náà. Ń bá ti wá ṣe màá ṣẹ̀ṣẹ̀ wá gbàdúrà.

Mo fẹ́ràn ìbọsẹ̀ púpọ̀ torí kò kí n jẹ́ kẹ́sẹ̀ tèmi dọ̀tí. Ìbọsẹ̀ tí mo máa n wọ̀ o máa ń gùn dé orokún mi bí mo ṣe fẹ́ràn kó gùn sí nìyẹn. Ìbọsẹ̀ dúdú mo sì fẹ́ràn jù láti wọ̀. Àwọn èèyàn máa ń pè mí ní ọmọ kékeré.

Akíkanjú ènìyàn ló máa ń ṣíṣe iṣẹ́. Olè alápa máa ṣiṣẹ́ ò ó ṣe iṣẹ́. Bí èèyàn bá kojú ìṣòro nínú iṣẹ́ èèyàn, èèyàn á fi ọgbọ́n ṣe ni, èèyàn á fi àgbàlagbà, èèyàn á fi ọgbọ́n.

Èmi ò ń gbé ayé tèmi sí orí Íńtánẹ́ẹ̀tì o. Ẹni tí ó bá fẹ́ ayé ìkọ̀kọ̀, gbogbo nǹkan tó bá ṣe ò ni, jẹ́ kó wà lórí Íńtánẹ́ẹ̀tì. Èmi ń gbé ayé ìkọ̀kọ̀, ẹni tí sọ mí ò kí ń gbé gbogbo lé ayé mi sórí Íńtánẹ́ẹ̀tì.

Nígbà mí, mi kì ń wọ ǹnkan kan. Nígbà mí mo sì lè wọ pátá, ngbà mí mo sì lè wọ aṣọ tó ń wọ̀sùn. Bí oru ṣe wà báyìí, a! Ọwọ́ Ọlọ́run mowà, mi ò kì í wọ nnkan kan sùn. Pò tó otútú bá n mù, mo lè wọ ǹnkan tó awon olóyinbo n pè ní pijamas tàbí night wear.

Obìnrin lè mi o, èmi ò ní irungbọ̀n. Okùnrin ló máa ń ní irungbọ̀n. Mi ò ní irungbọ̀n. Tóbìnrin bá ní irungbọ̀n, ó di dé ẹranko nìyẹn. Àbí kí lórí ṣí ṣọ́ sí? Obìnrin o kì í ní irungbọ̀n, èmi ò ní irungbọ̀n. A lè ní irun abiya, a ní irungbọ̀n.

Ìyá mi ò ra kẹ̀kẹ́ fún mi láti ìgbà èwe mi. Èmi ò mọ bó ṣe ń gun kẹ̀kẹ́ o. Bí mo bá gun kẹ̀kẹ́ n ṣìn yii, ń rẹ bọ́ látori kẹ̀kẹ́ òun ni. Èmi ò mọ bó ṣe ń gun kẹ̀kẹ́ rárá rárá torí ọ kọ́ mi láti ilẹ̀.

Má rí dájú péwọ́n pé ọjà mi á dára o. Ọjà mi àti ọ̀rọ̀ tutu ni bí adàbá, òhun ni yóò jẹ́ kí àwọn oníbàárà mi tún padà wá rajà lọ́wọ́ mi. Tọ́jà mi ò bá dára, wọn ò ní yá ọ̀dọ̀ mi láti ra ọjà mọ́.

Mo máa ń fọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́. Mo máa ń fọwọ́ bí mo bá ti lọ ilé ìgbọ̀nsẹ̀ tán, máa ń fọwọ́ tí mo bá ti jẹun, mo máa ń fọwọ́ tí mo bá ti ṣe nǹkan ìdọ̀tí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe é.

Mo má ń jẹ gomu lórèkóòrè àti ìgbà tí eyín ti bẹ̀rẹ̀ sí ní má romi ni mo ti dẹ́kun láti má jẹ gomu. Gomu jíjẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà kò dára fún ìlera ènìyàn.

Ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́ te mi dán mọ́rán o. Èmi lẹ́kọ̀ọ́ mo si farabalẹ̀ kọ́ gbogbo ǹkan lára ọ̀gá ilé iṣẹ́ tiwa. Ẹni bá farabalẹ̀ li ó rí òdodo.

Mo kọ́ ǹkan tuntun níbi iṣẹ́ ní oṣù December tó jẹ́ oṣù kẹ́yìn ní gbogbo ọdún. Oṣù december yìí ni mo ti kọ́ bí wọ́n ṣe ń bá àwọn oníbara sọ̀rọ̀ dáadáa lórí fóònù.

O jẹ́ tí mo mọ̀ ọ́ ṣe dáadáa ni ìrẹsì, mo sì mọ àmàlà rún dáadáa, mo sì mọ ọbẹ̀ ẹ̀fọ́ ṣe dáadáa. Àwọn ohun tí mo dárúkọ yìí mo mọ̀ ọ́ ṣe dáadáa, mo sì le se ẹ̀wà dáadáa, mí mọ ẹ̀wà gan yì ṣẹ́ o.

Mo má ń mú àwọn ohun mímu pirotini tẹ́ẹ̀ sọ yìí ogun ni ó, ogun orun ni. Piritini, mo máa ń mu oògun, mo sì máa ń mu.

Mo máa ń dé ní àkókò bí i gbogbo ọdún tó kọjá ọdún sẹ́yìn yẹn, mo máa ń, mo máa ń tètè dé. Bọ́ lásìkò yìí, mo máa ń pẹ́ dé ilé nítorí wípé mo máa ń tẹ̀lé olólùfẹ́ mi jáde, a sì máa ń jáde, a sì máa ń gbádùn, a gbádùn, a fẹ́ gbádùn àsìkò yìí, àsìkò kérésì, a máa ń, a fẹ́ gbádùn rẹ̀ dáadáa. So báyìí mo máa ń pẹ́ dé ilé. Ìyá mi ti kìlọ̀ fún mi pé kí n má máa pẹ́ dé ilé mọ́, pé tọ́lúwa bá ń ṣọ ni kí èèyàn náà máa sọ́ra rẹ̀. Àmọ́ mo ti sọ fún wọn pé kò sí ǹkan tí wọ́n yẹ kó ro nípa gbogbo ọ̀rọ̀ yìí ni kó fọkọ́balẹ̀ nítorí ìlera wọn.

A! Mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ ìfẹ́ Olúwa pọ̀ sí mi, tó jẹ́ wípé ìfẹ́ tí Ọlọ́run ní sí mi ó pọ̀ jù. Orúkọ mi sì ń ro mi, orúkọ Yorùbá sì máa ń roni. Bí èèyàn bá sọ ọmọ rẹ̀ ní Borípénílẹ̀, yóò padà dire o.

Èmi ò tí ì ní ọkọ̀, èmi ò tí ì jẹ aya ẹnì kankan ṣùgbọ́n mo ní ọkọ àfẹ́sọ́nà èyí tí mo nífẹ̀ẹ́ sí tá sì jọ ń fẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni, kò ì gbé mi sílẹ̀ o.

Ní alẹ́ yìí, mo jẹun ní bii ọwọ́ agogo mẹ́wàá. Inú n rún mí, mii lè tètè jẹun. Àmọ́ ṣá ojoojúmọ́ ni mo máa ń jẹun ní aago mẹ́sàn-an alẹ́. Iyẹn ni agogo tí mo máa ń jẹun lójoojúmọ́.

Mo ti sọ, mo ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé gbogbo ọdún tó kọjá mo fi ṣe iṣẹ́ tíṣà. Ni odun yi tu mo ri pe ise teacher o le, pe, mo va juse tusa le. A ti máa tó bi ọdún kan tí mo ti gbé iṣẹ́ kalẹ̀. Iṣẹ́ táa wa máa lọ ní ojú ojúmọ́ táa mọ dé lálẹ́, àti ìgbà náà ni mo ti gbé iṣẹ́ ọ̀un naà kalẹ̀

Èmi ò ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi báyìí. Bí m bá tiẹ̀ fẹ́ ṣe, a jẹ́ nǹkan rán pẹ́. Bí i kí n ya fọ́tò cof kí èèyàn yà mí láwòrán, kí inú mi dùn, kí n sì gbe sí Íńtánẹ́ẹ̀tì, kí n gbe sáfẹ́fẹ́, kí káwọn èèyàn sì máa kí mi. Èyí tí yóò jowó sí mi yóò jowó sí mi, èyí tí ó kí mi yóò kí mi. Bí emi ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn o.

À, lóòótọ́ ni mí tí ìdí wọ ọkọ̀ òfurufú rí o. Àmọ́ bí n bá wọ̀, n fẹ́ràn láti jókòó nílẹ̀ fèrèsé. Nítorí wípé mo fẹ́ máa rí bí ojú ọ̀run ṣe rí. Mo fẹ́ máa rí ilé tó rí kéékèèké láti òkèrè. Inú mí á sì dùn bí Ọlọ́run bá ṣé tí mo di ẹni tí ó wọkọ̀ òfurufú.

À, orí mi máa ń wú bí èèyàn bá kí mi. Àgàgà ìyá mi, ẹni tó mọ̀ mí kì jù láyé yìí ni ìyá mi. Mo gbé, mo gbé di fún ìyá wọn, ìyá mi. Mo gbé sára sí wọn. Mo máa ń yín èèyàn, ìyá mi náà sì máa ń yín mi. Bí wọ́n bá n yin mi wọlé gba gbogbo ọwọ́ mi torí orí mi máa ma wú, inú mi a máa dùn.

À bí ṣé ẹ bá pọ̀, mo máa ń sọ fún àwọn àbúrò mi wípé kó wá rọ̀ mí lọ́wọ́. Bí wọ́n bá ti dáhùn, ní ń ṣiṣẹ́ tí mo lè ṣe, mi ò lè wa para mi. Mi, mi kì í ṣe ẹ̀rọ tó, tó kò lè ṣe gbogbo iṣẹ́. Ènìyàn ni mí, ó sì máa ń rẹ àwà ènìyàn.

Báyìí ni mo ṣe máa ń kí àwọn èèyàn. Mo máa ń lo ó fún ẹgbẹ́ mi. Mà á lo ẹ́ fún ẹni tó bá jù mí lọ tàbí àgbàlagbà. Bo bá jẹ́ àárọ̀ ni, mà á kí àwọn ènìyàn wípé ẹ káàárọ̀ o àbí káàárọ̀ o. Káàárọ̀ fún ẹni tí mo jù lọ tàbí ẹni tó jẹ́ ẹgbẹ́ mi. Ẹ káàárọ̀ fún ẹni tó jù mí lọ tàbí àgbàlagbà. Bo bá ti dọ̀sán náà, nǹkan tí, bí màá ṣe ṣé ná nu, mà á ní ẹ káṣán o tàbí káṣán o. Bo bá sì ti da lẹ́ná, mà á ní ẹ káalẹ́ o tàbí káalẹ́ o. Bo bá ti di ìgbà táa ń sùn náà, mà á tú kí ó dààrọ̀ o àbí ó dààrọ̀. Ó dààrọ̀ náà ni, kò pé méjì.

Bí mo bá ti fẹ́ fònà, bemí bá ti fẹ́ sọdá, èmi ò kí ń sáré mọ́tò kọlù kẹ̀kẹ́. Mo máa ń farabalẹ̀ dúró, màá wọ̀tún, màá wòsí, màá wọ̀tún, màá tún wòsí, màá tún wọ̀sún, màá wòsí, màá wọ̀tún wòsí lẹ́ẹ̀mẹta tí màá rí dájú wípé ọkọ̀ kankan ò wà tàbí ọ̀kadà kankan ò wà tí máa ṣẹ̀ṣẹ̀ wá fònà.

Mo ti sọ tẹ́lẹ̀ wípé èmi ò lọ́kọ̀ tèmi fún rara mi o. Ṣùgbọ́n bí n bá wọ ọkọ̀ tí gbogbo ènìyàn ń wọ̀, bí ebí bá ń pa mí, mo lè rí, mo lè rí bisikí kan kí n rà lọ́wọ́ àwọn tó ń tà á ní ojú pópó, mo lè yaá jẹ. Mo ti lè ra oúnjẹ, mo ti lè ra ìrẹsì pẹ̀lú ẹyin, kí n máa jẹ ninu mọ́tò, èmi máa ń ṣe ìyè o.

Mi ò, olówó ló ń gbé àpò ẹyin ní ayé èdè oni o. Eyin ti wọ́n, eyin ti wọ́n, mo máa ń gbé dàjà àpò ẹyin, ìyẹn máa pẹ́ kó tó tán. Lóòtọ́ ni pé ó wọ́n o, o dára kí eyan ò gbé àpò ẹyin.

Bí mo bá ti jí, mo ti sọ tẹ́lẹ̀ pé bí mo bá ti jí, máa kọ́kọ́ jókòó ná. Máa kọrí lọ kíṣín ilé ìdáná, ín kọ́kọ́ lọ mú omi ná. Bí mo bá ti mu omi, màá padà wá gbàdúrà sí eléèdúà láti agogo mẹ́ta àárọ̀ kùtùkùtù dé agogo mẹ́fa àárọ̀. Bẹ́ṣẹ bá ti rìn, màá dáwọ́ dúró, màá lọ dáná, bí mo bá mu, màá sì wẹ̀, màá fọyín, yín sì wẹ̀. Óòtọ́.

Èmi ò gé irun rí, obìnrin ò kí, obìnrin má gẹ irun ná. Obìnrin tó bá gẹ irun, wọ́n ń wọ́pọ̀. Èmi ò gé irun mi rí, mo máa ń di irun mi ni torí ẹwà obìnrin ni irun wọn. Bẹ́ẹ̀ni, ẹwà obìnrin ni irun wọn. Kò pọn dandan kí obìnrin gé irun rẹ̀. Gígé irun wà fún àwọn ọkùnrin.

Èmi ò ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀, èmi kọ́ ni mo gba wọn ṣiṣẹ́, bẹ́ẹ̀ sì ni èmi kọ́ ni mò ń fún wọn lówó ọṣẹ. Èmi ò kí ń wádìí ẹni ọmọlàkejì mi torí èmi ò fẹ́ kí wọ́n wádìí tèmi náà. Ka jọ ṣiṣẹ́ ni, ka rẹ́rìn síra wa, tí a bá ti ṣe nǹkan táyẹ ká ṣe, àbúṣé búṣé kò sí pé mò ń wádìí ẹlòmí.

Mo ti sọ tẹ́lẹ̀ wípé, orin bí àpàlà ni mo fẹ́ràn jù, ju ju Afrobeat, gbogbo ẹ̀bẹ̀ yẹn ni mo fẹ́ràn jù. Bí mo bá ti ń gbọ́ àwọn orin ẹ, bí àwọn orin Ebenezer Obey, bí àwọn orin Ayinla Ọmọwura, bí àwọn orin King Sunny Adé, inú mi máa ń dùn, ó máa ń mú orí mi wú, ó máa ń mú ara mi yá. Gágá, èmi a jó, máa, máa, máa kó mọ́lẹ̀ irú àwọn orin tí mo fẹ́ràn nìyẹn.

Èmi mọ bá ti ń yàwòrán pẹ̀lú ẹ̀rọ abanisọrọ èyí tí à ń pè ní fóònù, àmọ́ àwọn tí wọ́n ń yàwòrán wà lọ́tọ̀ tó ń yàn án gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ń ṣe. Èmi ò mọ bó ṣe ẹ ń fi kámẹ́rà ayàwòrán, èmi ò mọ bó ṣe ẹ ń fi ya àwòrán o. Èyí tí mo mọ̀ ọ́n lò ni èyí tó wọ̀ mí, fóònù tí ó ní àyàwòrán kékeré kan nínú, òun ni mo máa ń lò fi ya ara mi, tí fún ẹlòmíì tọ́ ọ̀tọ̀ fi ya mi. Bí n bá lọ́wọ́ láti lọ bá ayàwòrán tó ní ohun tí wọ́n fi ń yàwòrán lòótọ́.

Ọjọ́rú ọjọ́bọ̀, ìgbà mí ètì àti àbámẹ́ta, ọjọ́ ètì àti ọjọ́ àbámẹ́ta ni mo máa ń gbaṣọmi jáde láti fọ. Nítorí ìdí ẹ̀ yìí, a kì í lọ ibiṣẹ́ láwọn ọjọ́ méjèèjì tí mo darúkọ yìí. Ìgbà ẹ náà ni mo máa ráyè láti fọ àwọn aṣọ. Mí ì ní ráyè láti jáde torí òde tó wà, àwọn òde patí ni. Àwọn òde àwọ̀ tó máa ń ṣe igbé-ìyàwo tó ṣòkú yóò ṣòkú lọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta. Ìgbà ẹ náà ni mo máa ráyè láti kó àwọn aṣọ mi síta láti fọ.

Èmi ò kín pin owó iṣẹ́ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ o. Ọ̀rẹ́ náà ò kín fún mi lówó iṣẹ́ tiẹ̀. Kí wá ní ìdí tí màá fi kó owó iṣẹ́ tèmi, owó tí mo làágùn fí ṣe tí màá ma kó fún ọ̀rẹ́. Ìyẹ́ òun ṣàmọ̀ran tó da.